Sọ fún wa nípa ilé tí o ti dàgbà. Ilé tí mo ti dàgbà jẹ́ ilé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń gbé nínú ilé náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bi family house ni ile náà Adẹ́pọ̀ tí a máa ń gbé ibi oríṣìíríṣìí àti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin ló wà nínú ilé náà.

Ṣé o máa ń, ṣe o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mi ò ní ńkan tí mo fẹ́ lọ ṣe ní ilé ìṣẹ̀mbáyé. Mi ò kín ṣe ẹni tó má ń sìn ìsin iṣẹmbaye.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Mi ò kín máa ń ṣe àjọ̀dún, a ò kín ṣe àjọ̀dún lọ́dọ̀ wa. A o kun dùn àjọ̀dún, ah, ah ọdún kan sooso ti a maa n se ni ọdún kérésì. Ṣùgbọ́n pé kí a máa ṣe àjọyọ̀ ní gbogbo ìgbà tàbí àjọ̀dún a ò kín ṣe.

Salaye bi alo se n beere àti bi o se n parí. Ehn, ní ilẹ̀ Yorùbá, tí a bá ti fẹ́ pa àlọ́, a tí pé, "àlọ́ọ́, àá lọ." Bí ǹkan ṣe máa ń bẹ̀rẹ̀ àlọ́ ni. Bí àlọ ṣe máa ń parí, mi ò rántí mọ nítorí pé ó ti pẹ́ tí a ti pa àlọ́.

Bí èèyàn ṣe fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan bá pọ. Tí nǹkan bá ti pọ̀, ènìyàn ò gbọdọ̀ fi ìkan ju ṣe àwọn nǹkan náà. A gbọ́dọ̀ pín wọn, kà yà wọn sọ́tọ̀ọ̀tọ̀, ká dẹ̀ sé wọ́n ní díẹ̀díẹ̀. Nítorí ìdí èyí, tí ènìyàn ò bá ṣe bẹ́ẹ̀, ènìyàn ò ní mọ bí òun ṣe lè ṣe àwọn iṣẹ́ náà àti pé ènìyàn ò ní ṣe àwọn iṣẹ́ náà dáadáa.

Sọ fún wa nípa ọbẹ̀ ila. Ẹ̀, ọbẹ̀ ila jẹ́ ǹkan tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yàn lè fi ẹ̀bà jẹ bẹ́ẹ̀ ni ìyan dẹ̀ lè fi àmàlà jẹ. Ọbẹ̀ ila jẹ́ ǹkan tí wọ́n máa ń sè pẹ̀lú edé pọnmọ àti àwọn ẹja gbígbẹ ẹja kíká.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Rárá mi ò kí ń jẹun nínú ọkọ̀ nítorí pé mi ò tí ẹ ti ní ọkọ̀ lọ́wọ́ báyìí. Torí idi eyìí mi ò kí ń jẹun ní inú ọkọ̀. Tí Ọlọ́run bá ṣe fún mi tí mo bá ní ọkọ̀, mi ò ní máa jẹun nínú ọkọ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù, kò sí ọjọ́ kan nínú ọ̀sẹ̀ tí mi ò fẹ́ràn jù, gbogbo ọjọ́ pátápátá nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn pátápátá tí wọ́n dẹ́ẹ́ ṣe pé wọ́n dára nítorí pé gbogbo ọjọ́ ni ó dára.

Ṣé o fẹ́ràn jì yàn, àbí o fẹ́ràn jíjíyàn? Mi ò fẹ́ràn ká máa jìyàn tí ọ̀rọ̀ bá ti ń di ariwo pé à, mi gbà á báyìí ni, mi ò gbà á báyìí ni. Mo máa ń fi ọ̀rọ yẹn sílẹ̀ ni. Mi ò kí ń jìyàn tí ọ̀rọ bá ti ń di aláriwo.

Báwo ni ojú ọjọ́ ṣe nípa lórí ọjọ́ rẹ? Gbogbo ọjọ ni ó dára, ṣùgbọ́n mi ò kì í fẹ́ ìgbà òjò nítorí pé ìgbà òjò máa ń fa iṣẹ́ sẹ́yìn, ṣùgbọ́n tí ojo bá tún rọ̀ náà, a jẹ́ kí àwọn nǹkan tí a gbìn kí ó lè ṣe dáradára.

Báwo ni ọ̀ sẹ̀ máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Kò sí ìgbà tí mi ò le dáhùn fóònù mi nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò di kín dá fóònù lóhùn lọ́wọ́ tàbí kó dá iṣẹ́ mi dúró. Mo lè dá fóònù lóhùn ní gbogbo ìgbà tí ó bá wù mí.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń ṣe ètò ǹkan? Rárá, mi ò kí ń ṣe ètò ohun kankan. Iṣẹ́ ara mi ni mo màá ń ṣe. Tí mo bá ti ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá jáde, màá lọ ṣe iṣẹ́ mi. Tí mo bá dé tí parí iṣẹ́ tí mo fẹ́ ṣe tán, màá padà sí ilé mi.

Ṣé o mo bí a ti ń ká àwòrán ilé. Mi ò mọ bí wọ́n ti ń ká àwòrán ilé rárá, àti rárá ni pé kí a má ká àwòrán ilé, mi ò mọ bí wọ́n ṣe ń kà àwọn àwòrán àrà ilé.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú agbà nílé. Ẹ̀, mi ò ní àgba kankan ní ilé tí mò ń tọ́jú. Mi ò le sọ pàtó bí wọ́n ṣe ń tọ́jú àgbà ní ilé mi nítorí pé mi ò ní àgbà kankan ní ilé mi tí mò ń tọ́jú.

Ṣàlàyé bí ó ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ de òpin. Èmi kọ́ ni mo máa ń se oúnjẹ, torí nàá mi ò lè ṣe àlàyé bí a ṣe ń ṣe oúnjẹ. Ìyàwó tí ó wà nílé ni ó máa ń ṣe oúnjẹ àti àwọn ọmọ tí ó wà nílé ni wọ́n máa ń ṣe oúnjẹ.

Báwo ni tábìlì ìṣe rẹ ṣe rí. Rárá mi ò kín lo tábìlì fún iṣẹ́. Iṣẹ́ mi ò jọ mọ́ kí a máa jókòó sí inú iyàrá kan tàbí inú ọ́fíìsì kan. Iṣẹ́ ìdúró ni mo màá ń ṣe nítorí náà mi ò ní tábìlì kankan fún iṣẹ́ tí mò ń ṣe.

Báwo ni o se maa n se iduna dura. Ẹ̀ ẹ́ tí mo bá fẹ́ ra nǹkan tí owó tí wọ́n bá gbé ló lórí bá pọ̀ jù, mà á na nǹkan náà wálẹ̀. Mà á bèèrè pé, a à ṣé a lè san iye bá yi ni tí ẹniye ba ní òun ò gbà, màá de fi nǹkan náà sílẹ̀.

Ṣé o n jí ní kùtùkùtù tàbí pẹ́ kí ló dé? Mi ò kí n pẹ́ kí n tó jí, mo tètè máa ń jí ní àárọ̀ nítorí iṣẹ́ mi, tí pé ibi tí mo ti máa ń lọ ṣiṣẹ́ ò jìnnà díẹ̀. Tí mi ò bá tètè jí ní kùtùkùtù, mi ò ní lè tètè dé bẹ́ẹ̀ nítorí sún kẹrẹ àti fà kẹrẹ ọkọ̀.

Lero rẹ̀ ṣe afẹ́fẹ́ tútù ṣe pàtàkì tó. Ẹ̀n, mi ò fẹ́ kí afẹ́fẹ́ tútù kó po jù. Torí pé tí afẹ́fẹ́ tútù tó bá wọ́ ni ní ara àbí ní àyà, ó máa ń fa òtútù. Nítorínà mio fe ki afẹ́fẹ́ tutu ki o po ju.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Kò sí èso tí mi ò fẹ́ràn láti jẹ, gbogbo èso ni mo máa ń jẹ. Mi ò ní èso kan pàtàkì tàbí pàtó tí mo yà sọ́tọ̀ tí mo fẹ́ràn jù tí mo ń jẹ, gbogbo àwọn èso tí ó wà ni mo máa ń jẹ.

Ṣé o ní ọkọ̀? Rárá mi ò ní ọkọ́ lọ́wọ́ báyìí. Mi ò dẹ̀ tíì mọ bí mo ṣe máa ní rí ọkọ̀ rá. Kò sí agbára fún mi láti ra ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, torí náà mi ò ní ọkọ̀. Rárá àti rárá ni.

Salàyé bí o ṣe ń sẹ oúnjẹ tí o fẹ́ràn? Mi ò kì n ṣe oúnjẹ but tí mo bá ti ẹ fẹ́ ṣe oúnjẹ, mo má ń gbé omi kaná ma de fi nudusi sínú rẹ̀, má se, ade jina.

Sọ fún wá bí arọ̀ rẹ ṣe máa ń bẹ̀rẹ̀. Ehn tí mo bá ti jí ní aro kùtùkùtù, má lọ sínú balùwẹ̀ na fọ eyín mi, má fọ ojú mi má de wẹ̀. Bí mo bá ti wẹ̀ tán tí oúnjẹ bá wà, màá jẹ́, tí ó bá dẹ síi, mo ń lọ sí ibi iṣẹ́ mi nìyẹn.

Sọ fún wa nípa gbígbẹ́ igi. Ẹ̀ tí ènìyàn bá fẹ́ gbé igi, èyàn á kọ́kọ́ gé igi náà lulẹ̀. Tí a bá ti wá gé igi náà lulẹ̀, a gé àwọn ẹ̀ka igi náà. A wá mú àdá abẹ́rẹ́ sí tí ní gbẹ ẹ̀tí igi náà kí ẹnu rẹ̀ kì í o lè dàn.

Ṣé o fẹ́ran rin àtẹ̀gùn? Rárá mi ò fẹ́ràn láti máa gun àtẹ̀gùn. Rárá àti rárá mi bá ti rọra fún mi àti atẹ́gùn. Ṣùgbọ́n tí kò bá sí ọ̀nà mìíràn, máa gun atẹ́gun torí kò sí ọ̀nà mìíràn.

Báwo ni o ṣe ń yan ohun tí o máa ń wọ̀ ní àárọ̀? Ehn, mi ò kí ń máa ń ohun tí mo bá fẹ́ wọ̀, tí n bá ti fẹ́ jáde ohun tí mo bá ti rí wípé ó wà tí mo lè wọ̀ ni mo máa ń wọ̀. Mi ò kí ń máa yan àwọn nǹkan pàtó tí mo bá fẹ́ wọ̀.

Báwo ni a ṣe n ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ báwo sì ni nísinsìnyí? Kò sí ìyàtọ̀ kan pàtó nínú àjọyọ̀ tí àwọn ènìyàn máa ń ṣe. Pápa jùlọ, mi ò kí ń ṣe ẹni tí ó kúndùn ká máa ṣe ayẹyẹ tàbí àjọyọ̀.

Báwo ni o ṣe ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnìkan? Ẹn, tí mo bá need ìrànlọ́wọ́ owó tàbí aṣọ tàbí iṣẹ́, màá béèrè. Ṣùgbọ́n kò ṣe gbogbo ènìyàn ni mo máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn, nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń tiju.

Ọ̀rọ̀ wo ni ò ń lò tí àwọn ará ibòmíràn kò ní yé? Ẹn èdè abínibí ni mo máa ń lọ tí mio bá fẹ kí ẹni tí ó wà lẹgbẹ mi kò mọ ǹkan tí mo ń sọ. Tí mo bá fẹ bá àwọn ara ilé sọ̀rọ̀, èdè Ilajẹ.

Sọ fún wa nípa ẹranko tí ẹ tọ́ nílé. Ẹ̀, a ní ehoro ní ilé tí à ń tọ́ àti ológbò náà tí a máa ń fún ní oúnjẹ ní gbogbo ìgbà. Àwọn méjì yí ni a máa ń tọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú adìẹ náà, ṣá.

Lérò rẹ kíni ó sọ abúlé àti ìlú papọ̀? Ehn, àwọn àgbàlagbà tí ó wà ní abúlé àti àwọn ọmọ wọn tí ó wà ní ìgboro ni ó máa ń so abúlé ńlá pọ̀. Nítorí pé wọn ò lè ṣe kí wọ́n má lọ kí àwọn òbí wọn, àwọn òbí wọn náà ò dẹ̀ lè ṣe kí wọ́n má lọ kí àwọn ọmọ wọn. So àwọn ọmọ wọn tí wọ́n wà ní ìgboro ni wọ́n máa ń mú owó wálé tí wọ́n fi máa ń tún abúlé ṣe.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Ṣùgbọ́n ayé ti di ayé ọ̀làjú, a ò kí ń fi bẹ́ẹ̀ pa àlọ́ mọ bí ti ayé ìgbà àtijọ́. Ṣùgbọ́n mo si fẹ́ràn alọ. Ki aaa pa alọ.

Báwo ni o ṣe yan ẹ̀bùn? Ehn, ẹ̀bùn tí ó bá wù mí ni màá mú. Mi ò ní eh, orò kan tàbí ohun kan tí mo fi máa ń yan, máa ń yan ẹ̀bùn. Tí mo bá ti fẹ́ ẹ̀bùn kankan, màá mú ẹ̀bùn tí mo bá fẹ́.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ẹ̀ nínú àpò owó mi tí mo máa ń lò, mo ní àwọn owó níbẹ̀, bẹ́ẹ̀ ni mò dẹ̀ ní àwọn káàdì tí mo máa ń lò tí wá ní inú rẹ̀.

Lérò rẹ kínni ọ̀rẹ́ tó tọ́. Ẹn, ọ̀rẹ́ ṣe pàtàkì ní ìgbé ayé ènìyàn. Bí yàn bá dẹ̀ ma yan ọ̀rẹ́, kíyàn yan ọ̀rẹ́ tó jẹ́ ẹni tó ní ìwà rere àti ìwà tó tọ̀. Ẹni tí ó lè bá ni ṣe òhun tàbí tí ó lè dúró tini ní ìgbà ìṣòro.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí ó ń fi fóònù ṣeré. Ehn, àwọn ọmọ tí wọ́n fi fóònù ṣeré níìsín wọ́n pé oríṣiríṣi. Àwọn kan wà tí wọ́n máa ń play game ní orí fóònù wọn, àwọn kan wà tí jẹ́ pé nǹkan tí wọ́n bá fún wọn ní ilé ìwé wọn ni wọ́n fi ń ṣe, àwọn kan dẹ̀ wà tí jẹ́ pé pé ìwọ̀kuwọ̀ ní orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n máa ń wò.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọ̀ṣẹ gbogbo ìgbà ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ṣùgbọ́n mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo mọ bí wón ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáradára.

Sọ fún wa bí ìdílé yín ṣe ń péjọ ní àjọ̀dún. Àwa ò kí ń ṣe àjọ̀dún ní ìdílé wa, ìmọ́ ọdún tí àjọ máa ń péjọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ọdún Kérésì tí a máa jọ ń péjọ pọ̀ ṣe àríyá.

Báwo ni o ṣe ń ra ohun lórí ẹ̀rọ ayélujára? Ehn, mi ò kí ń ra ohun kankan lórí ẹ̀rọ ayélujára. Nísinsìnyí mi ò lè sọ bí ọjọ́ iwájú tàbí ìgbà tó ń bọ̀ mo le ra àwọn nǹkan kan lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nísinsìnyí tàbí lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò kí ń ra ohun kankan.

Báwo ni eré orí, eré orí ìtàgé àti eré orin serí. Eré orí ìtàgé àti orín wọn ní, wọ́n ní ipa tí wọ́n ń kó ní ìpè ayé. Wọ́n eré orí ìtàgé ó jẹ́ nǹkan tí, eh, àwọn èèyàn máa ń wò.

Tani ó rántí sọ, tani ó rántí sọ fún wa? Tani mó rántí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyan ni mo rántí. Àbí tani mó rántí ní ìgbà èwe tàbí kíni mó rántí? Mò rántí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí a jọ ṣe kékeré àwọn ọ̀rẹ́ mi ton pọ̀ rẹpẹtẹ́.

Ẹ̀rọ wo ni kò le ṣe àìsí rẹ̀? Ẹ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń pè ní fóònù kò lè ṣí kamà lò ẹ̀rọ yìí nítorí pé ẹ̀rọ tuntun tí àwọn ènìyàn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lò ni tí ó dẹ̀ wúlò púpọ̀ púpọ̀.

Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo fẹ́ràn kí a máa ṣise ní ìta gbangba. Iṣẹ́ mi jo mo kí a má ṣe iṣẹ́ ní ìta gbangba.

Sọ fún wa nípa ìrántí àkókò ọjọ́. Ehn ọ̀pọ̀lọpọ̀ àwọn inkan ni mo rántí ṣùgbọ́n ǹkan tí o ṣe pàtó tí mo rántí ní ọjọ́ tí a lọ pa ẹja ní odò tí òjò rọ̀ ti ojo yẹn pawa gidigan ọjọ́ manigbagbe ni.

Kí ni ò ń ṣo fún ọ̀rẹ́ àtijọ́ tí o kò tíì rí tipẹ́? Ẹ, tí mo bá rí ọ̀rẹ́ àtijọ́ tí mi ò tíì rí tipẹ́ tí mo bá kọ́kọ́ rí, a kírawọ àdáadẹ́rùn tí àwọn nǹkan tí a ṣe gbẹ̀yìn tí ó ti pẹ́ nígbà tí àjọ wa.

Sọ fún wa nípa àwọn tí ẹjọ parí iṣẹ́ kan pẹ̀lú? Ehn, àwọn tí àjọ parí iṣẹ́ ìle ni mo le rántí. Tí àjọ ṣe iṣẹ́ ìle kan pọ̀, mo le rántí àwọn ènìyàn wọ̀nyí ikàn nínú wọn tí ẹ jẹ́ ẹni tí ó jẹ́ aláwàdà.

Fún wa nípa ọjo tí o rántí jù. Ehn, ọjọ́ tí mo rántí jù tí mi ò lè gbàgbé ni ọjọ́ tí òjò pa mí nígbà tí a lọ pa ẹja ní inú odò. Ibẹ̀ tí ti nà díẹ̀, à ti pé kò sí ibi tí a lè sápamọ́ sí, òjò yẹn ṣe rọ pẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo maa n ra ouje ti ma je ni tí ó bá ti tó àkókò tí mo fẹ́ jẹun ni mo máa ra àwọn oúnjẹ tí màá jẹ tí màá dẹ̀ jẹ.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àṣo rẹ. Mo máa ń kó àwọn aṣọ mi sí inú àpó ni. Ó ní àpò kan tí mo máa ń kó àwọn aṣọ sí. Inú àpò yíì ràbí báàgì ni mo máa ń ka àwọn aṣọ mi sí torí mi ò tí ì ní àpótí aṣọ.

Sọ fún wa nípa lilọ sí ilé ìbílẹ̀ yín. Èmi ò kí n lọ sí ilé nítorí pé gbogbo àwọn tí ó yẹ kí n máa lọ sí ilé lọ wò ni wọ́n wà ní agbègbè mi. Nítorí náà mi ò kí n lọ sí ilé ìbílẹ̀ rárá àti rárá ni.

Sọ fún wa nípa iṣu. Iṣu, orí iṣu ni a máa ń gé tí a bá fẹ́ gbin tàbí kí a gé odidi iṣu ní si kí si wẹ́wẹ́. A wá gbìn tí a bá ti gbìn tán tí ó bá ti tí ó bá ti di ẹyin ọdún. Iṣu máa ń lò bí i oṣù méjìlá tàbí oṣù mẹ́wàá kí èèyàn tó wà. Ìgbà mìíràn àwọn ẹlòmíràn máa ń tètè ń wa iṣu ní oṣù mẹ́fà tàbí oṣù méje. Ṣùgbọ́n ó dára kí a wa iṣu ní oṣù méjìlá.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó bá ní ata ṣùgbọ́n tí kò fi bẹ́ẹ̀ pọ̀ jù torí pé ata dára gaan ní inú ara nínú àgọ́ ara. Torí na mo fẹ́ràn oúnjẹ ti o ba ni ata.

Kí ni ò ń ṣo fún ọmọdé tí kò fẹ́ sùn? Ehn, ọmọdé tí kò bá fẹ́ sùn, a máa ń jẹ́ kó wọnú ilé kí ó lọ sùn ni. Kò sí àròyé kan tàbí ọ̀rọ̀ kan tí a má sọ fún ọmọ tí kò bá fẹ́ sùn. Àkókò tí ó bá yẹ kí ọmọ sùn ni ó máa sùn. Kó wọnú ilé lọ kí ó lọ dúbulẹ̀.

Sọ fún wọn nípa afárá, ọ̀nà tàbí ilé tí gbogbo ènìyàn mọ́ níbí. Ẹ́ ọnà kan ṣó tí ó gbogbo ènìyàn mọ̀ ní àdúgbò yìí ni à ń pè ní powerline. Ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí gbogbo ènìyàn máa ń gbà.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sẹ dáadáa? Oúnjẹ kan so ni mole sope mo mo bi àti n se dada oun ni ewa ẹ̀wà jẹ́ oúnjẹ tí ó ṣe pàtàkì tí kò dẹlẹra láti sè. Tí a bá ti sa òkúta tí ó wà nínú rà bí i àwọn ìdọ̀tí tó wà nínú rẹ̀, a fi omi ṣàn, a gbé omi kaná, a dẹ̀ da ẹ̀wà yìí sínú rẹ̀.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mi ò ní aṣọ kan pàtó tàbí pàtàkì tí mo fẹ́ràn láti máa wọ̀. Aṣọ ti o ba ba ode ti mo fe lo ni mo maa n wo. Bí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ mi máa wọ aṣọ tó bá iṣẹ́ mi mu.

Ṣé oúnjẹ ré yí padà ní àkókò kan nínú ọdún? Ẹ́, gbogbo ìgbà ni ounjẹ̀ máa ń yí padà. Èèyàn ò gbọdọ̀ máa jẹ oúnjẹ kan lọ títí kan. Tí èèyàn bá jẹ oúnjẹ kan, èèyàn gbọdọ̀ láti yí oúnjẹ náà padà.